Ìgbà tí ọjà tuntun mi yóò jáde. Ọjà tuntun mi tí mò ń ṣiṣẹ́ lé lórí ó gbọ́dọ̀ jáde ó pẹ́ ju Ọjọ́ Àìkú eléyìí tí a ń wò níwájú yìí. Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ wípé èmi kì í fẹ́ dá àwọn oníbàárà mi lágára. Nítorí ìdí èyí tí n bá ti ríi wípé àwọn ọjà tí mo ní sílẹ̀ ó ti ń dàbí ti ohun àtijọ́. Má a máa gbìyànjú, máa tètè máa tẹpá mọ́ iṣẹ́ láti ríi wípé mo gbé àwọn ọjà tuntun mìíràn jáde eléyìí tí ó máa ṣe àǹfààní fún àwọn oníbàárà mi tó sì máa mú kí ọjà tiwọn náà kí ó rẹwà púpọ̀ tí ó máa jẹ́ kí wọ́n ní àwọn oríṣìíríṣìí eléyìí tí àwọn ènìyàn yóò máa wá wá sí ọ̀dọ̀ wọn. Nítorí ìdí èyí ni mo ṣe gbé ìgbésẹ̀ tó jẹ́ wípé tí a ò bá fi rí Ọjọ́ Àìkú eléyìí tí a ń wò níwájú yìí, màá ti gbé ọjà tuntun mìíràn jáde.

Mo máa ń kọ ìròyìn ní, ṣe mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ nítorí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa ní àkọsílẹ̀ àwọn ohun tó bá ń ṣẹlẹ̀ ní agbègbè mi, àyíká mi láti ìgbà dé ìgbà. Àwọn ìròyìn tí mo máa ń kọ ní ibi iṣẹ́ kì í ṣe wípé mo ń kọ ìròyìn láti fi jíṣẹ́ fún ẹnikẹ́ni, ṣùgbọ́n màá máa kọ ìròyìn nípa àwọn ohun tí ó ṣẹlẹ̀, tí ó ti ṣẹlẹ̀ tàbí tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tàbí àwọn àfiyèsí mi nípa ohun tí ó ṣe é ṣe kí ó ṣẹlẹ̀ níbi iṣẹ́ ní lọ́wọ́lọ́wọ́ tàbí lọ́jọ́ iwájú. Àwọn ìgbésẹ̀ yìí mo máa ń gbe lóòrèkóòrè nítorí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa ní àkọsílẹ̀. Àkọsílẹ̀ máa ń ran ènìyàn lọ́wọ́ láti lè pinu tàbí láti lè gbé ìgbésẹ̀ tó tọ́ nípa àwọn ohun tí ó bá ṣẹlẹ̀ tàbí tí ó le fẹ́ ṣẹlẹ̀. Nítorí ìdí èyí, mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn púpọ̀ púpọ̀ láti máa kọ àwọn ohun tó bá ń ṣẹlẹ̀ ní agbègbè mi sílẹ̀. Àwọn wọ̀nyí ni mo máa ń kọ gẹ́gẹ́ bí ìròyìn tí mo máa ń kọ sílẹ̀ nítorí pé ó máa ń wúlò fún ìpinnu ọjọ́ iwájú mi púpọ̀.

Bí mo ti máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo jẹ́ ẹnìkan tí kì í ṣe alájẹṣẹ́ tàbí ẹni tí a lè pè ní alájẹnu fẹ́nù lọlẹ̀ bí i ti adìyẹ. Èmi jẹ́ ẹnìkan tó kórìíra ìwọ̀sí púpọ̀. Nítorí ìdí èyí, mo máa ń fẹ́ràn wípé kí èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a bá jọ ní ohun tí ó dà wá pọ̀ láti ná wólé lórí, mo máa ń fẹ́ kí a pìn-ìn ní ọ̀kan kò ju ọ̀kan lọ. Mo máa ń fẹ́ ká pìn ní déédéé. Mo gbàgbọ́ nípa òwe tó sọ wípé "Pín re, là á re. Ọ̀kan ò gbọdọ̀ ju kan lọ nílé Ọlálọmí." Tí ọ̀rẹ́ mi tàbí àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá mú ẹgbẹ̀rún mẹ́wàá sílẹ̀, èmi náà a gbìyànjú láti wá oyè tí ẹnì kọ̀ọ̀kan wọ́n fi sílẹ̀ fún àpẹẹrẹ ká ní pé àwa márùn-ún ni wá tí a lọ sí òde. Tí àwọn mẹ́rin tí wọ́n ti fi ẹgbẹ̀rún mẹ́wàá sílẹ̀, mo ti mọ̀ wípé ẹnì kọ̀ọ̀kan ti fi ẹgbẹ̀rún méjì àti àbọ̀ sílẹ̀. Nítorí ìdí èyí, èmi náà a máa fi ẹgbẹ̀rún méjì àti àbọ̀ géérégé. Nígbà mìíràn gan, màá tilẹ̀ máa ṣe ní ẹgbẹ̀rún mẹ́ta láti rí wípé mo tiẹ̀ túle, mo ṣe ju wọ́n lọ. Ó dára láti máa ṣe bòtítọ́ àti bòtiyẹ̀ láàárín àwọn ọ̀rẹ́, kì í ṣe láàárín ọ̀rẹ́ nìkan. Ni gbogbo ibi tí ènìyàn bá ti ba ara rẹ̀ pàdé, ènìyàn gbọ́dọ̀ jẹ ẹni tí àwọn ènìyàn yóò máa rí bí ẹni tí ó ṣe é gbára lé, tí kì í ṣe kòkòrò ajẹnirun. Èlé yìí tí ó fẹ́ràn láti máa gbà ní igbà gbogbo. Ṣùgbọ́n tí òun kì í fi ohun tirẹ̀ sílẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ wípé mo máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi dọ́gbań-dọ́gba tàbí kí n tilẹ̀ tún ṣe ju wọ́n lọ nígbà mìíràn.

Ìgbà tí mo kẹ́yìn lá àlá búburú. Àlá, ó jẹ́ ohun kan tí ènìyàn fi máa ń ní ìmọ̀lára tàbí ìmọ̀tẹ́lẹ̀ ohun tí ó ṣe é ṣe kí ó ṣẹlẹ̀ tàbí àwọn èròǹgbà tí àwọn kan ń gbà nípa ènìyàn. Nítorí náà, ó jẹ́ ohun tí ó dára láti máa lá àlá nítorí pé a máa ṣe atọ́nà láti tọnisọ́nà nípa bí ó ti tọ́ àti láti yẹ a-àti bí ó ti ye láti wù wá. Ṣùgbọ́n àlá búburú ó jẹ́ ohun tó máa ń dẹ́rùbà ni tí kì í jẹ́ kí ènìyàn kó fi ọkàn lélẹ̀. Mo ti lá àlá búburú gbẹ̀yìn, ó ti pẹ́ o. Nítorí pé ní ìgbà ku gba tí mo bá ti lá àlá yálà, àlá rere ni tàbí orí bà kan, mo máa ń gbàdúrà sí Ọlọ́run. Mo sì gbàgbọ́ wípé bí ọkàn ènìyàn bá ti rí kí ó tó lọ tẹra rẹ̀ sílẹ̀ láti sùn, ó máa ń ṣe okùnfà irú àlá tí ènìyàn tún lè lá. Yorùbá tilẹ̀ tó gbàgbọ́ wípé tí ìtàkùn tí ó bá wà ní agbègbè ibi tí ènìyàn ń sùn sí tàbí tí ìdọ̀tí bá pọ̀ ní ibi tí ènìyàn ń sùn, irú ẹni iru oorun tí ènìyàn bá sùn ní agbègbè bẹ́ẹ̀, a máa mú àlákálà tàbí àlá búburú wá. Nítorí ìdí èyí gẹ́gẹ́ bí ènìyàn ní ìwọ̀nba ohun tí mo bá lè ṣe láti rí wípé èmi kò sùn ní ibi tí kò dára, èmi kò sùn ní ibi tí ìjàǹkárí wọ̀ tí ó ti ta okùn sí. Nípa, nípa tíṣe èyí mo mọ̀ wípé ènìyàn ti lè ṣẹ́gun àlá búburú fún àwọn ìgbésẹ̀ kan. Nítorí ìdí èyí mo máa ń gbìyànjú láti rí i wípé mo jẹ́ kí agbègbè àti àyíká mi kí ó mọ́tónítóní ní ibi tí mo fẹ́ sùn. Nítorí ìdí èyí mo lè sọ wípé mo ti lá àlá buburu búburú kẹ́yìn tàbí àlá búburú kẹ́yìn ó tẹpẹ́ jọjọ tí èmi kò tilẹ̀ lè rántí mọ́.

Bóyá a máa ma jẹun nínú ọkọ̀ mi, èmi kì í jẹun nínú ọkọ̀. Mo kà sí àṣà àti ìṣe tí kò dára tó, tí kò bójú mu láti máa jẹun nínú ọkọ̀. Ṣé ṣíbí ni mo fẹ́ fi máa gbé oúnjẹ sẹ́nu ni? Tàbí ń ṣe ni màá san ọwọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti máa jẹ oúnjẹ olókèlé nígbà tí mo bá ń wakọ̀ lọ́wọ́? Àwọn ìdí Ohun tí nípa àwọn tí ó tilẹ̀ máa ń jẹun nínú ọkọ̀, ó lè ṣe àkóbá fún ènìyàn. Kò ní jẹ́ kí ọkàn wọn kó papọ̀ ní ojú pópónà láti mọ ìgbésẹ̀ tàbí ìpinnu tó bá yẹ kí wọ́n ṣe ní àkókò tí ìjàmbá bá ń bọ̀. Irú ẹni bẹ́ẹ̀ a ti ní ọkàn tí ó pín sí yẹ́lẹyẹ̀lẹ, kò ní dìde mọ ipò tí ó yẹ kó wà àti ohun tí ó yẹ kó ṣe láti ríi wí pé ìjàmbá náà kò ṣẹlẹ̀. Àwọn ìdí wọ̀nyí nítorí pé mo gbàgbọ́ wí pé ènìyàn gbọdọ̀ máa kó ara rẹ̀ ní ìjánu, kì í jẹ́ kí ń jẹun bó ti wù kó kéré mọ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Oúnjẹ tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí kì í ṣe bíi pé kí ènìyàn kó máa fi ohun ìpanu bíi ẹ̀pà tàbí súwìtì kó lòún fi sẹ́nu. Ṣùgbọ́n tí a bá ti wò wípé bí yẹ kí ènìyàn máa jẹ ìrẹsì tàbí kí ó máa jẹ ewà tàbí kí ó máa jẹ ẹ̀bà nígbà tí ó bá ń wakọ̀ kì í ṣe ohun tó bójú mú rárá. Nítorí ìdí èyí èmi kì í jẹun tí mo bá ń wakọ̀ lọ́wọ́.